Ìlànà ìpolówó mi pọ̀ gidi gan. Àkọ́kọ́ ni WhatsApp, elẹ́ẹ̀kejì Telegram, àti newspaper, magazine oríṣìíríṣìí ọ̀nà ni mo máa ń gbà tí mo bá fẹ́ ṣe ìpolówó ọjà mi. Sugbọn èyí tó dá mi lójú jù tí mo sì fẹ́ràn jù ohun ni kí n máa lo WhatsApp ní òrékóòrè. Mo fẹ́ràn kí n máa polówó ọjà mi. Eleyìí máa ń mú kí ọ̀pọ̀lọpọ̀ customer máa wá mi wá tí mo sì máa rí ọ̀pọ̀lọpọ̀ owó látara rẹ̀.